Ìgbèsè bí mo ṣe wà, bí mo ṣe ibi tí mo wà nísinsìnyí. Ìmọ̀ alaaye yi wa láti ẹnu ẹ̀gbọ́n mi àgbà nígbà tí mo fi àkíyèsí nípa ipò tí mo rí fún, òyi sì, òun ló sì fún mi ní ìmọ̀ràn, ló gbà mí ní ìmọ̀ràn nípa ọ̀nà àńgbà àti ṣíṣe tẹ̀lé. Èmi, èmi sì tẹ̀lé ìmọ̀ràn yìí ní, èmi sì tẹ̀lé ìmọ̀ràn yìí, mo sì tọ̀ ọ́ nítorí pé Yorùbá ní "táa bá ta a n tọ̀ọ́, táa bá tọ̀ọ́, ìyí á sì di ẹran ẹni dì" ni èmi fi pa kété mára tí èmi sì tọ ọ̀nà tí, èmi sì tọ ọ̀nà ibi tí mo sì tọ ọ̀nà rẹ̀ lọ níbi tí èmi, níbi tí èmi wà nísinsìnyí. Èmi kò kábàámọ̀ rara nípa ọ̀nà ńgbà náà. Emi ko kabamo re rara rara o nítorí pe ibi ti mo wa je ó jẹ́ ibi kan tó fi mí lọ́kàn balẹ̀ tó sì jẹ́ ibi ìwúrí fún mi tí èmi á sì lọ́kàn àti máa gbà mọ̀ràn, gba ẹlòmíràn ní ìmọ̀ràn nípa ìgbàkígbà tí wọ́n bá fẹ́ ṣe ìgbèsè.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí, tí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ìyàwó mi bá ṣe bí ẹni pé ó rẹ̀, tàbí ó ń ṣàìsàn, èmi á ṣe ìtọ́jú rẹ̀ dára dára. Nígbà mìíràn ẹwẹ̀, màá sì lọ sí ilé ẹni olóògùn tí wọ́n ń ta òògùn, màá sì ṣàlàyé, màá sì ṣàlàyé bí ó ṣe jẹ́. Àwọn á sì ta òògùn fún mi, màá sì, màá gbìyànjú pé ó lo, ó jẹun dáradára, ó sì lo òògùn rẹ̀. Màá sì ṣe ibudun fún kó sùn kí àwọn òògùn tó lò yìí kó ba lè ṣiṣẹ́ ní ara rẹ̀. Ìgbà mìíràn ẹwẹ̀, tó bá jẹ́ ìgbà tí èmi ń lọ sí ibi iṣẹ́ ni, tó bá jẹ́ èyí tí mo lè fi sílẹ̀ kí oloogun kó jẹun, kó sì lo òògùn rẹ̀, kí èmi sì lọ ibi iṣẹ́ kí n dé wá bá a, màá ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìgbà mìíràn ẹwẹ̀, tó bá jẹ́ èyí tí ó gba àmójútó dáradára, èmi á tọrọ ìgbà láàyè láti ibi iṣẹ́ tí màá sì fi to wọn létí wípé èmi ní àwọn ǹkan, ǹkan aláìsàn ilé láti muojútó. Èmi á sì gbìyànjú pé mo mójútó ìlera rẹ̀ dáadáa tí ara rẹ̀ yóò fi mú okùn tí ó fi lè, tí ó fi lè díde ṣe àwọn ǹkan mìíràn fún ara rẹ̀ tí màá sì rí i dájú pé ara rẹ̀ ti dá dáradára. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá ṣe bí ẹni tó fẹ́ rẹ̀, tó fẹ́ rẹ̀. Só yàlá, nígbà mìíràn tó bá kọjá ohun tí ẹni olóògùn lè tọ́jú, èmi á gbé lọ sí ilé ìwòsàn láti lo ṣe, láti lè ṣe ìtọ́jú tó péye fún òun.

Àwọn ilé àtijọ́ ò pọ̀ ní ọ̀pọ̀ ọ̀pọ̀ yanturu ní agboolé ibi tiwa, tí ó sì jẹ́ ibi tí àwọn bàbá bàbá wa gbé dàgbà. Àwọn ilé àtijọ́ yìí jẹ́ ìmíràn tí àwọn ògiri rẹ̀ ti pẹ́. Lá--yàlá, àwọn lára àwọn ògiri náà ti là lẹ́nu tí a máa ń pè ní ògiri alapa. Èyí tọ́ka sí pé lára àwọn ògiri wọ̀nyí ti là kẹ̀ekeẹ́, tí àwọn páànù orí rẹ̀ sì ti dí pata. Wọ́n ti gbó, wọ́n ti gbó dáradára. Àwọn elé yìí, òmíràn nínú àwọn elé yìí ti lò tó bí twenty-- ogọ́ta ọdún àbí ogún tàbí aa--bi--aa--bi--aadof--bi sixty years tàbí hundred years. Ni òǹkà bí ọgọ́rùn-ún, àbí ìgbà ol-- ìgbà márùn-ún, bí ìgbà márùn-ún tàbí ìgbà mẹ́wàá tí ó jẹ́ ìgbà márùn-ún tó jẹ́ hundred tàbí ju bẹ́ẹ̀ lọ. Àwọn ohun tí mo rí nípa àwọn ilé yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ nígbà ilé yìí, òmíràn tí wọ́n ò bá tọ́jú dáadáa, igbó o ti bo, igbó ti bo kẹ̀kẹ́. Tó jẹ́ wípé àgídí ni ènìyàn ní, ní, ènìyàn fi máa mọ̀ pé ilé ti wà ní ibẹ̀. Àwọn ilé yìí won a máa-- èyí tí ó bá jẹ́ èyí tò nítọ́jú, èèyàn máa rí pé àwọn ilé yìí ti pẹ́ yálà pẹ̀lú ìwòye tí èèyàn bá ń wò. Tí èèyàn bá ń wo ilé náà, èèyàn a rí pé ilé yìí ti pẹ́ jọjọ.

Irú orin tí èmi fẹ́ràn láti má gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni orin àpàlà. Orin àpàlà jẹ orin tó ń wù ni lórí, tó ń wù ni lórí jọjọ, tó sì jẹ èyí tó ní ikimi ọrọ Yoruba. Ó jẹ èyí tí o gbé ẹ̀wà èdè jáde, jáde jọjọ, ti ẹni ti, ti ẹni tó bá, ti fún ẹni tó bá jẹ ojúlówó ọmọ Yoruba tó fẹ́ràn láti má gbọ́ orin àpàlà. Jẹ orin tí o, ti ó ní ikimi ọrọ Yoruba nínú, tí o sì jẹ èyí tí múni rántí ilé, tí o mú ni rántí ilé, tí o sì jẹ orin akọni lẹẹkọ dáradára. Àpàlà, èyí tí jẹ ètò gbogà nínú àwọn orin, a tún ní àwọn orin mìíràn tí èmi ṣe fẹ́ràn rí, èyí a máa ń pè ni fújì. Fújì yìí tún jẹ èyí tí o mú, tí o tún mú Yoruba wù ni jọjọ, ṣùgbọ́n kò fẹẹ ní ikimi Yoruba tó orin àpàlà lọ́pọ̀, ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà.